Oúnjẹ alẹ́ mi ó níí ṣe pẹ̀lú ìgbà tí mo bá dé láti ibi iṣẹ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago mẹ́fa. Ìgbà mìí wà tí mo máa ń jẹ ẹ́ lọ́go méje. Mo ti jẹ oúnjẹ alẹ́ rí ní ago mẹ́sàn án. Irú àwọn oúnjẹ wọ ni mo máa ń jẹ ni? Irú àwọn oúnjẹ tí mo máa ń jẹ, o gbọdọ̀ jẹ oúnjẹ tó jẹ́ wípé ó máa yọ mí dáadáa nítorí pé mo ti ṣe wàhálà lọ lát'àárọ̀. Mo nílò oúnjẹ tó jẹ́ wípé tí mo bá jẹ ẹ́ máa yọ dáadáa bí ìrẹsì, bí spag, spaghetti àt'àwọn oúnjẹ mìíràn tí mo máa ń nífẹ̀ẹ́ sí láti jẹ ní alẹ́. Bí ago mẹ́fa, mẹ́fa àbọ̀ méje, méje àbọ̀ mẹ́jọ ni mo sábà máa ń jẹ oúnjẹ alẹ́.

Kérésìmesì ni mo nífẹ̀ẹ́ sí jù. Nítorí pé kérésì máa ń fún wa ní àǹfààní láti rí gbogbo àwọn ènìyàn tó jẹ́ wípé àti rí tipẹ́ láti bẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún. Ẹ̀lomín wà to jẹ́ wípé à tí rira lọ́dún yi rárá ṣùgbọ́n àkókò nìí fún wa láti rírawa, láti kírawa, láti yọ̀ mọ́rawa, láti ṣe ohun gbogbo papọ̀, láti jẹun papọ̀, láti yọ̀ papọ̀. Nítorí idí èyí kérésì mo máa nífẹ̀ẹ́ sí jù. Mo nífẹ̀ẹ́ sí jù àwọn ọdún yòókù lọ. Àwọn ọdún yòókù bí iléyá náà, mo máa nífẹ̀ẹ́ sí iléyá náà nítorí pé oríṣiríṣi oúnjẹ ẹran ló máa ń wà fún ọdún náà. Àǹfààní sí tún lé lẹ̀yi láti yọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì wa tí ń ṣe ẹlẹ́sìn ìsílámù.

Bó tì lè jẹ́ pé kòsí ìgbà tí mo lè fọ aṣọ, ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta ni mo sábà má a ń fọ àwọn aṣọ mi dáadáa jù nítorí pé, àkókò sábà má a ń wà fún mi, láti ṣe èyí ní ọjọ́ àbámẹ́ta nítorí kò sì sábà sí iṣẹ́ ní àwọn ọjọ́ náà. Mo tún má a ń fọ aṣọ mi, ní ìrólé ọjọ́ ẹtì. Mo tún má a ń fọ aṣọ mi ní ìrólé ọjọ́ ẹtì, nítorí wípé àkókò má a ń wà fún mi ní ìgbà náà bákannáà láti fọ àwọn aṣọ náà. Ṣùgbọ́n tí mi ò bá ní àkókò tó tó láti fọ, tàbí tó rẹ̀ mí ní ìrólé ọjọ́ ẹtì, òun mo maa n gbìyànjú láti fọ ní àárọ̀ ọjọ́ àbámẹ́ta tàbí ọ̀sán àbámẹ́ta. Gbogbo ẹ, ní ṣe pẹ̀lú bí mo ṣe rayé sí ní àwọn ọjọ́ náà.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ọjọ́ àbámẹ́ta l'òwúrọ̀. Màá fọ fèrèsé, màá fọ gbogbo ilẹ̀, màá fọ ilé, ilé ìtọ̀, ilé ìwẹ̀, ibi tí a ti ń dáná, gbogbo ẹni mo máa ń fọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan láìṣẹ́ kankan kankan ku. Bákan náà, mo tún máa ń túnléṣe ní àárín ọ̀sẹ̀. Ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, lójoojúmọ́. Kin tó jáde kúrò nínú ilé l'òwúrọ̀, màá gbiyan jù lá ti túnuléṣe.